Ní àkọ́kọ́, mi ò ń jẹ́ kí fóònù mi ó gbóná, nítorí kí fóònù ó máa gbóná, ó máa ń ba fóònù jẹ́ ni. Àmọ́ tí ó bá jẹ́ pé fún ìgbà mélòó ni mo máa ń jẹ́ kí fóònù mi ó gba iná sára, mo máa ń fi iná sí ní ara ní àkókò tí mo bá rí pé iná orí rẹ̀ kò ní pẹ́ tán.

Ah! Kí Ọlọ́run bá ń ṣe àanu pelu àlá burúkú ni. Ni kòpékòpé yi mo ṣè lá àwọn àlá burúkú kọ̀ọ̀kan tí mo bẹ Ọlọ́run obá kí ó má jẹ́ kí ó wá sí ìmúṣe fún mi. So ní kòpékòpé mo lá àlá burúkú.

Àkókò ìgbà ọyẹ́ àti àkókò òjò ni mo fẹ́ràn jù, ṣùgbọ́n mo fẹ́ràn ìgbà ẹ̀rùn náà nítorí ó máa wúlò fún wa láti máa dáko às in, láti máa gbin àwọn nǹkan, láti kó ohun tí a bá fẹ́ ṣe dáadáa.

Ó ti lọ wo, ó ti lọ se àyẹ̀wò eyín nísìnyí, ó ti pẹ́ o ti tó ọjọ́ mẹ́ta, ṣùgbọ́n ó máa wù mí kí n lọ. Nítorí pé kí ẹ̀yàn mọ lọ, ó máa ń ṣe ara ní àǹfààní ó sì máa ń ṣe eyin gan náà ní àǹfààní láti lè tètè dènà àwọn kòkòrò ọlọ́kàn o jọ́ kan.

Rárá o, mi o kì í n fi aṣọ ìbora bo ara nígbà tí mo bá ń sùn, àmọ́ mo máa ń fi sí ẹ̀gbẹ́ nígbà mí ní àkókò lákòókò òtútù. Nítorí mo jẹ́ ẹnìkan tí oru máa ń mú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Idi niyi tí mo fi n fi aṣọ ìbora bo ara.

Fóònù alágbèéká Android ṣe àwọn ìgbìmọ̀ ilé iṣẹ́ ítẹ́l ṣẹ́ ẹyi ni mò ń lò. Ẹ̀rọ náà sì ó dá púpọ̀ kódà mo nífẹ̀ẹ́ sí dáadáa nítorí wípé wọ́n sìṣe ribiribi sí i ní ara rẹ̀

Mo máa ń kojú àwọn ìṣòro loríṣiríṣi ní ibi iṣẹ́, àmọ́ mo máa ń fi pẹ̀lẹ́ kùtù yanjú wọn nítorí wipé kò sí ǹkan tí agídí tàbí wàhálà tó lè ṣe nígbà tí àwọn ìṣòro bá yọjú ní ibi iṣẹ́. Eyi to kan náà ni kí èèyàn fi sùúrù tò.

Mo máa ń ṣe irun mi ní ọlọ́kàn, ọ̀jọ̀ kan. Ní ìgbà mìíràn, mo máa ń koo, pẹ̀lú àwọn owu ìkọrun. Ní ìgbà mìíràn, mo máa ń dì ní dídì eyi tí wọ́n ń pè ní weavin. Ní ìgbà mìíràn sì re, mo tún máa ń dì ní dídì tí wọ́n ń pè ní dídì àdìmọ́lẹ̀. Ìgbà mìíràn sì re, mo máa ń kojó tí màá kàn fi rúbà mú ní ẹnu.

Ọmọ Yorùbá ni mí, mo mọ bí a ṣe ń se àmàlà láti ro ó kí yóò ṣe mélémélé dáadáa ní ọwọ́, mo sì mọ bí a ṣe ń se ewédú dáadáa àti gbẹ̀gìrì. Ọmọ Yorùbá ni mí, a mọ ijẹun àti gbẹ̀gìrì dáadáa.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi. Nítorí bá bá ti jí àwọn tí ó lọ́bi sí lọ́bi ṣe, àwọn tí ó lọ ṣúkú lọ ṣúkú, gbogbo won ó pàdé ní ilé ní ọ̀sán láti jọ lo àkókò pẹ̀lú ara wa títí tí yóò fidi ọjọ́ kejì. Ṣùgbọ́n ní òpin ọ̀sẹ̀ a máa n fi, a máa ń lo àkókò pẹ̀lú ara wa dáadáa.

Mo máa ń tọ́jú ekánná mi nipa sise imọ́tótó rẹ. Mo máa ń, mo maa n nífẹ̀ẹ́ si láti gé kí ó wọlé dáadáa. Lẹ́yìn tí mo bá gé, màá fò ó nítorí pé ìmọ̀ bú tótó o borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe n borí ooru ni. N ò nífẹ́ si kí ekáná èèyàn mọ́o gùn depo pé àwọn ìdẹ̀tí yóò máa sá sí inú ẹ.

Yàrá tí mo fẹ́ràn jù náà ni yàrá ibùsùn mi nítorí pé mo ní ààyè sí ibẹ̀ dáadáa. Kódà kò sí ẹni tí ó lè ko fere wọ ibẹ̀ bí àwọn yòókù. Bí yàrá ìgbàlejò ń sìn, àlejò ń bọ̀ ibẹ̀ láfi sí sún. Yàrá mi tó tí mo ti ń sùn, ẹ̀mí mi kán náà ni mò ń wọ ibẹ̀.

Rárá o, mi ò mu coffee ní ibi iṣẹ́, mi ò mu coffee ní ibi iṣẹ́ Lèyín pé mo bá ti mú ní ilé kí a tó lọ. Mi ò mu coffee ní ibi iṣẹ́ rárá. Oúnjẹ ẹ̀mí ni a máa ń jẹ ní ibi iṣẹ́. Àwọn ọ̀gá to tun ju iru àwa lọ ni wọ́n máa ń gbé coffee fún ní ibi iṣẹ́

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe eré ìdárayá ní ẹ̀ẹ̀kan ọ̀kan nítorí kò sí ààyè púpọ̀púpọ̀ láti fi ṣe. Ìnáà ni, ṣùgbọ́n mo máa ń ṣe ní ìgbà tí ààyè bá wà tí mo sì máa ń nífẹ̀ẹ́ sí láti ṣe kárakára kí àwọn aagun burúkú kí wọ́n jáde kúrò ní ara èèyàn.

Bẹ́ẹ̀ni, ẹ̀yin máa ń fọ́ mi dáadáa, pàápàá jùlọ ní ẹ̀yìn ìgbà tí mo di àbíamo ti o n bimo ẹ̀yin yẹn máa ń fọ́ mi gán an, ó sì máa ń dùn mí ní ọ̀pọ̀lọpọ̀ 'gba. Kàn jẹ́ pé ní àti bẹ̀rẹ̀ àti dide ípadà báyìí, ó máa dàbí ogun, ó máa dàbí ọ̀ràn ni.

Tábìlì ibi iṣẹ́ mi aláwọ̀ dúdú ni, wọ́n sì gé ní ige onígun mẹ́rin, tí méjì àbàlá kan gùn bákan, tí méjì ibi kan náà sì gùn bákan náà, tí àwọn onírí Gẹ̀ẹ́sì ń pè ní rectangle.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ láti ilé, mo máa ń ṣiṣẹ́ dáadáa níbi kakọ̀kọ́ bẹ̀rẹ̀ láti máa tún ilé ṣe, láti dáná, láti wẹ̀ fún àwọn ọmọ tí ó re ilé ìwé lọ́lọ́kan ọ jọ́ kan, láti fọ àwọn aṣọ tí ó wà n lé. Ìṣe iṣẹ́ ọkọ̀ nílé ni tí èyàn ṣe dé.

Bẹ́ẹ̀ni, olé ènìyàn, gbọ́dọ̀ yí ṣeré. Ẹni náà olùkọ́ ni. Wọ́n ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ nígbà náà, ṣùgbọ́n kò gba ẹ̀kọ́ pé kí ó bẹ̀rẹ̀ láti ibi tí o ye kọ́ ti bẹ̀rẹ̀ kí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà lè gbà kí wọ́n lè mọ ohun tí wọ́n fẹ́ kọ́. Ó bẹ̀rẹ̀ ti ẹ ni.

Bẹ́ẹ̀ni o, mo ní káàdì iṣẹ́. Gẹ́gẹ́ bí àmì ìdánimọ̀ ilé-iṣẹ́ wa, a ní káàdì iṣẹ́. To jẹ́ pé tí ènìyàn bá fẹ́ wá wáwá gan, a ó kọ́kọ́ fún un ní káàdì láti lè bá mọ̀ wípé ó ń bọ̀ wá. Káàdì yẹn náà ni yóò fi sílẹ̀ fún wa pé tí a fi mọ̀ pé ó ti wá.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun ní ìwọ̀n ìgbà tí wọ́n bá ti wá sí ọ̀dọ̀ wa tí a ṣe rí bí iṣẹ́ tí wọ́n ṣe bí ó ṣe dára sí, àwa náà ò ní láì à ní nífẹ̀ẹ́ sí láti pàdánù wọ́n. Ní idí eyìí, a máa ń pe oníbàárà tuntun tí a bá rí pé kò padà wá mọ́